Ara ohun gbogi tí a fi ń dáná ní àwùjọ wa lónìí ni gáàsì wà. Gẹ́gẹ́ bí a tí mọ̀ wípé ní àtìgbà tí ìgbàlódé ti wọ́lú kan ni a kò ti fi igi dáná taara mọ́ àwọn ọdún ìgbà tí a máa ń fi igi dáná ní ìgbà tí owó gáàsì bá gbẹnu sókè. Ṣùgbọ́n láti ìgbà tí owó gáàsì ti wá sílẹ̀, ẹ̀rọ gáàsì la fi ń dáná. A máa ń lọ fílì è ní ilé ibi tí wọ́n ti ń ṣe gáàsì, a sì máa ń gbé e sí inú yàrá ìdáná wa. Àwọn ti o n se gasii yìí wọn ni àwọn maa n lọ si oke okun láti lọ gbe wa ni.

Ni ìkan bi osùn mẹ́rin sẹ́yìn ni àwọn ọdọ ìlú àti àwọn ọdọ ti o ti dàgbà díẹ̀ ni won gbarijopo ti won si ìpàdé ti won si so bi àti le maa n ran àwọn àgbàlagbà wa lọwọ àwọn ọ̀nà tí a le maa gba ran wọn lọwọ. Àti ṣe àwọn onírúurú ọ̀nà ọ̀nà tí a fẹ́ máa gbà ran wọn lọ́wọ́. Gẹ́gẹ́ ni pé a gbọdọ̀ máa fún wọn ní owó, a sì gbọdọ̀ ṣètò àwọn ibi tí a ti lè máa kó àwọn àgbà tí ó bá fẹ́ láti kẹ́kọ̀ọ́ sí i ní ilé ẹ̀kọ́. Àwọn kan ni ó ń fi owó kalẹ̀. Ó dára púpọ̀ fún àwọn àgbà wa.

Onírúurú àwọn aṣọ ni ó wà tí a máa ń wọ̀ ní àwọn ọjọ́ pàtàkì. Gẹ́gẹ́ bí onírúurú àṣà ni onírúurú aṣọ náà ṣe wà. Tí o bá jẹ́ àwọn tí o bá fẹ́ múra gẹ́gẹ́ bí àwọn òyìnbó ni, máa wọ sínú aṣọ súùtù tàbí kóòtù. Èyí ni àwọn ènìyàn mo ń ṣi aṣọ òtútù. Ṣùgbọ́n ní ọ̀dọ̀ wa níbi yìí báyìí, àwọn aṣọ tí a sábà máa ń wọ̀ ni ka wọ á gbada. Ó fi àwọn aṣọ yìí sí ń tọ́ka sí pé àwọn ọjọ́ pàtàkì ni a máa ń wọ ọ́.

Ọ̀kan lára àwọn iṣẹ́ tí ó ní mi lára púpọ̀ ni ìṣirò tàbí òǹkà. N kò fẹ́ràn láti máa ṣe ìṣirò rárá, èyí ló mú mi kí n lọ ṣe kọ́ọ̀sì mìíràn tí kò papọ̀ mọ́ ìṣirò ní ilé ẹ̀kọ́. Ba ìṣirò pàdé, ìṣirò lé kókó. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ti ní ìdánwò tí ó ń bọ̀ lọ́nà, mo máa ń múra sílẹ̀ dé, àwọn ọ̀rẹ́ mi àti àwọn àjọkòwé pọ̀ mì náà sì máa rán mi lọ́wọ́.

Ní ojoojúmọ́ ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi. Mo fẹ́ràn láti máa ṣe ìmọ́tótó ní àárọ̀ kùtùkùtù. Ṣùgbọ́n ní ọjọ́ Sátidé ni mo máa ń ṣe ìmọ́tótó àgbáríjọpọ̀ tí mo máa fọ gbogbo inú ilé, fọ abọ́, fọ ilé ìdáná, fọ gbogbo ibi kibikiibi tí ìdọ̀tí bá wà nínú ilé tí mo sì máa kó gbogbo ìdọ̀tí tí ó bá wà nínú ilé láti lọ sun. Ọjọ́ Sátidé náà ni ọjọ́ tí n kò kín lọ sí ibi iṣẹ́, mo máa fi gbogbo ọjọ́ náà ṣiṣẹ́ ni. Mo máa fọ abọ́, pọn mí, ṣe gbogbo nǹkan meremere sínú ilé láti jẹ́ kí inú ilé ko dùn wò.

Bẹ́ẹ̀ni mo máa ra àwọn nǹkan lórí íńtánẹ́ẹ̀tì dáradára. Ni opo ìgbà ni mo ti ra àwọn nkan bi aṣọ oúnjẹ àti àwọn nkan bi bàtà lórí intaaneeti. Àwọn ojú òpó tí ènìyàn ti lè ra nǹkan ni Jumia, Shia àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Témù náà kò gbẹ̀yìn àwọn oní ojú òpó íńtánẹ́ẹ̀tì tí ènìyàn le ṣe ra nǹkan ree sugbo èyí ti mo fẹ́ràn láti ma lo jùlọ ni Instagram. Nípa èyí, ènìyàn máa wo ibi tí ẹni tí ènìyàn fẹ́ ra nǹkan lọ́wọ́ rẹ̀ ti wà àti àwọn nǹkan tí àwọn oníbàárà mìíràn ti sọ nípa ọjà náà àti nípa ẹni tí ènìyàn ti fẹ́ ra nǹkan lọ́wọ́ rẹ̀.

Ìgbà tí mo fẹ́ràn láti máa fọṣọ náà ni ọjọ́ Sátidé. Mo tilẹ̀ jẹ́ pé mo jẹ́ ènìyàn kan tí kò fẹ́ràn láti máa fọ aṣọ rara, ṣùgbọ́n ọjọ́ Sátidé àti ọjọ́ ìsinmi, àwọn ọjọ́ wọ́nyí náà ni mo lè fọ aṣọ tí mo sì le sa àwọn aṣọ mi. N kò fẹ́ràn láti máa ṣe àwọn iṣẹ́ tí ó le báyi rara. Mo máa ń gbé àwọn aṣọ mi fún alágbàfọ ni. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tí n kò bá ní owó lọ́wọ́ tàbí tí n kò fẹ́ gbé fún alágbàsọ, mo máa ní láti fọ. Ọjọ́ Sátidé mo sì máa ń ṣe yìí sí, nítorí pé n kò ní lọ sí ibi iṣẹ́, ilé ni mo máa wà ní gbogbo ọjọ́ náà.

O ní fíìmù kan tí mo wo ní ǹkan bí i ọdún márùn-ún sẹ́yìn. Fíìmù náà dùn púpọ̀ mo sì fẹ́ràn rẹ̀. Ní ǹkan bí i ọjọ́ mélòó kan sẹ́yìn ni mo padà rí àwo fíìmù náà ní ojú òpópó íńtánẹ́ẹ̀tì tí ọkàn mi sì fà lọ síbẹ̀. Mo sì fẹ́ láti lọ wo fíìmù náà padà. Mo rántí pé ní ọjọ́ náà, èmi àti àwọn ẹbí mi ni a jọ wo fíìmù náà tí mo sì tún sọ fún àwọn ọ̀rẹ́ mi náà nípa rẹ̀ tí àwọn náà sì lọ wo fíìmù náà. Mo máa rí pé mo wo fíìmù náà sí.

Bẹ́ẹ̀ni mo ní ìwà tí ó dára nígbà tí mo bá ń jẹ. Ó ní àwọn ní ruru ìwà tí ó dára tí ènìyàn gbọdọ̀ wù nígbà tí ènìyàn bá ń jẹun. Ènìyàn kò gbọdọ̀ sọ ọ̀rọ̀, ènìyàn kò gbọdọ̀ pariwo, ènìyàn kò gbọdọ̀ máa gbó nígbà tí ènìyàn bá ń jẹun. E omi sì gbọdọ̀ wà ní àrọ́wọ́tó sí èèyàn nígbà tí ènìyàn bá fi n jẹun. Ènìyàn kò gbọdọ̀ se oúnjẹ pinyinkin si orí tábìlì oúnjẹ nígbà tí ènìyàn máa ń jẹun. Àwọn ọ̀nà èyí tí ènìyàn gbọdọ̀ fi ní àwọn ẹ̀kọ́ oúnjẹ.

Agbègbè mi ti yí padà ní ǹnkan bí ọdún mẹ́wàá. Mo rántí pé ní ǹnkan bí ọdún mẹ́wàá sẹ́yìn, kò tílẹ̀ sí iná tí ó dára tó èyí tí a ń lò nísínyi. Àwọn ojú òpópónà wa o si ri radarada, ṣùgbọ́n ni àsìkò yi ti a wa yìí, ina wa ti dára púpọ̀. Àwọn ojú òpópónà wa náà sì ti ń ṣe dáadáa. Ṣùgbọ́n ohun tí ó ba mi lẹ́rú jù tí n kò sì fẹ́ràn lára àwọn ǹnkan tí ó yí padà ni igbó. Kò sí igbó ní tòsí wa mọ́. Gẹ́gẹ́ bí a de ti mọ̀ pé fún ìyẹ̀ wa àti fún ìfera wa, a ní láti wà ní ibi tí igbó àti àwọn koríko yí ká.